Bẹ́ẹ̀ni, èmi máa ń jẹ oúnjẹ tó kù. Ọ̀pọ̀ ìgbà mi tí bá jí làro se oúnjẹ, tí bá lọ ibi iṣẹ́, lọ́pọ̀ ìgbà mo máa ń se ìrẹsì. Ti bá dẹ̀ se ìrẹsì, tí bá ta ra oúnjẹ yẹn mú lọ sí ibi iṣẹ́. Àwọn ilé tí ó kù tí mo kó sínú kúlà, tí bá ti wádé ní ìrọ̀lẹ́ àti tútù, oúnjẹ tí mo jẹ kú tó wà nínú kúlà ẹ̀, màá tún padà, màá tún padà warm ẹ, màá tun wá padà jẹ ní ìrọ̀lẹ́.

Ṣé mo máa ò lo ọwọ́ ọ̀tún àbí tòsí? Àbí tòsí? Ọwọ́ ọ̀tún ni èmi máa ń lò. Nǹkan tí ó mọ̀ wa lára láti kékeré wa, àti ìgbà tí mo ti kéré ni èmi ti máa ń fi ọwọ́ ọ̀tún kọ́ òwe. Níbi ìlú tá ń bí, tán tí bí àwa sí gẹ́gẹ́ bí ọmọ, ọmọ ilẹ̀ Yorùbá kaaro-o-jiire. Tí wọ́n bá ṣe bímọ tuntun tí ọmọ yẹn ba ti tóbi ọdún mẹ́ta méjì, tó bá di tó àkókò ibi ti o yẹ kó ti máa kọ́ bó ṣe ń wẹ fun raẹ̀. Wọn a fi bírò si ọwọ́ ọ̀tún rẹ̀ tí ó bá ń má bẹ̀rẹ̀ sí ń loo. A ní lá ti jẹ̀ pé ọwọ́ ọ̀tún ni a máa ń lo, cause, ọwọ́ ọ̀tún ni won máa ń fi kọ́ wa. Ṣùgbọ́n àwọn ọmọ mí wa, ti wọn bá fi sí ọwọ́ ọ̀tún wọn, wọ́n á tún fi sí tòsí. Ṣùgbọ́n èmi fún ara mi, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò.